Ṣé mo máa ń jẹun nínú oko ọkọ̀ mi? É, bẹ́ẹ̀ ni, mo máa ń jẹun nínú ọkọ̀ mi. Lọ́pọ̀lọ́pọ̀ ìgbà tí mo bá wà ní írin àjò tí kò síi tí mi ò jẹun dání láaròó tàbí tó bá jẹ́ rírin àjò tó jìnnà, mo máa ń jẹun nínú ọkọ̀ mi. Mo máa ń ra nkán jẹ lẹ́gbẹ̀ẹ títì tí màá sì ń ja jẹ ẹ.